Ẹ̀dẹ̀ wo ni o fẹ́ kọ́? Ẹ̀dẹ̀ tí mo fẹ́ kọ́ tí mò ń gbà àdúrà fún èlédùmarè láti jẹ́ kí n kọ́ kò ju ojúlé mẹ́ta lọ, torí pé mi ò fẹ́ràn kí inú ilé púpọ̀, kí gbogbo yàrá pọ̀ nù lé, torí pé tó bá yá tó bá pẹ́ náà, èmi àti olólùfẹ́ mi tàbí èmi nìkan tàbí òun nìkan ló máa kù sí inú ilé torí pé àwọn ọmọ náà máa gba ibi ibẹ̀ yóò kú lọ. Àmọ́, àgbàlá, mo fẹ́ràn kí àgbàlá wà ní ojúlé tí mo bá fẹ́ kọ́. Ìdí tí mo fi fẹ́ràn kí àgbàlá wà ní ojúlé tí mo bá kọ́ ni pé mo fẹ́ràn láti máa sin àwọn ǹkan ọ̀sìn lọ́pọ̀lọpọ̀ ìgbà láti máa sin wọ́n kí ń máa mójú tó wọn. Nítorí náà mo fi sọ pé mi ò lè kọ́ ju ilé ojúlé mẹ́ta péré lọ. Tí mo bá ti rí pé kò sí ǹkan kan tí mo fẹ́ ṣe rárára, màá bọ́ sí àwọn ǹkan ẹranko, ǹkan ọ̀sìn tí mò ń sin, màá mọ jọ̀kọ́itì wọn tí màá máa mójú tó wọn. Kíkọ́lé rẹpẹtẹ kò sí nínú ọ̀dẹ̀dẹ̀ mi, kò sí nínú ìṣe mi torí pé wàhálà ni tí ọjọ́ orí bá ti ń dé. Torí náà mo fẹ́ràn láti kọ́ ọ̀dẹ̀ mẹ́ta pé-- ọ̀dẹ̀ mẹ́ta péré.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá fẹ́ lọ sùn? Mo máa ń wọ aṣọ péńpé kan àti ṣòkòtò péńpé torí kí orun yẹn le rọ̀ mí ní ọrun dáradára. Mo de máa ń gba atẹ́gùn sí ara torí ooru lóje kí n má wọ àwọn aṣọ péńpé pe náà.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Mo ti gun ọkọ̀ ojú omi rí ní ẹ mẹta. Alakọ̀kọ ìgbà tí mo wá ń kékeré, mo gun ọkọ̀ ojú omi rí láti ìlú kan sí ìlú kejì. Ẹlẹ́ẹ̀kejì ìgbà tí a lọ pa ẹja nínú odò. Ẹlẹ́ẹ̀kẹta ni ìgbà tí a lọ ṣe ìrìnàjò kí a lọ wo àwọn nnkan kan nípa ìdí-ìdí ilé sí ilé to ba je pé kò sí ọ̀nà míi tá gbà de orí omi náà. Torí náà mo ti gun ọkọ̀ ojú omi rí.

Ṣé o mọ bí wọ́n ti ṣe ń se oúnjẹ? Mo mọ bí wọ́n ti ṣe ń se oúnjẹ dáadáa. Oúnjẹ tí mo lè ṣe, mo lè ṣe ìrẹsì, mo lè se ẹ̀bà, mo lè ro àmàlà, mo lè gúnyán. Àwọn oúnjẹ tí mo lè ṣe nìyẹn mo dẹ̀ lè ṣe ìrẹsì àt’ẹ̀wà papọ̀. Mo mọ bí wọ́n bọ́n ti ń ṣe oúnjẹ dáradára.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù torí pé ó rọrùn fún mi láti ṣe, ó jẹ́ rọrùn fún ẹni tí mo fẹ́ bá ṣe torí pé kò sí ìpanilára rárá, o dẹ́ wà írọrùn fún, láti sọ̀rọ̀ sí.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Bímọ jẹ máa ń darí àwọn òṣìṣẹ́ kò le rárarárá torí pé ó ti wà nínú ìwoyi sílẹ̀ wipé bí ẹ ṣe máa ṣiṣẹ́ ní òní lé lẹ́yi, bí ẹ ṣe máa ṣiṣẹ́ ní ọ̀la lé lẹ́. Dídarí òṣìṣẹ́ tí awon òfin àti ìlànà bá ti wà kò jẹ́ nǹkan tó le rára rárá, kó dejẹ́ ńkan tó máa pa ènìyàn lára.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera torí pé ìlera lọ̀rọ̀ tí ó bá sí ìlera, kò sí ǹkan tó ń jẹ ọ̀rọ̀, ara gbọ́dọ̀ ṣe pérépéré. Torí náà mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera dáradára ní gbogbo ìgbà tí mo bá ń ṣe.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni wipé kí ọkàn eyẹn balẹ̀. Tí ọkàn yẹn bá ti balẹ̀, kò sí ìgbádùn mi tó tún wanbe Torí pé tí ọkàn bá balẹ̀, oríṣiríṣi nǹkan ni ẹyan má ma jẹ ní àsìkò náà. Tí ọkàn bá balẹ̀, tí kò bá sí ìnira kankan ní àgọ ara ní ilẹ́ni ní ọ̀dẹ̀dẹ̀ ni, òun gangan ni ìgbádùn tèmi.

Báwo ni o ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́? Bí mo ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́ kò, kò tó sí pẹpẹ rẹ n bẹ́ torí pé ìrànlọ́wọ́ tín bá mọ̀ pé agbára mi gbé ni àmọ elè tí ń bá ti mọ̀ pé agbára mi ò gbé mi níí ṣe torí pé kí n má bá kan àbùkù nípa rẹ̀.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ kò ju ìmọ̀ AI lọ, torí pé àwọn ẹ̀rọ àwọn technology ó ti, ó ti, ó ti gara hàn sìn. Nítorí náà mo fẹ́ mọ ìmọ̀ láti lè máa mọ bí màá ṣe máa darí wọn. Kò ju ìmọ̀ tí mo fẹ́ kọ dún yen.

Kí ni àwọn oun èlò tí o ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn nǹkan tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi ni bàtà àti aṣọ. Nítorí bàtà la máa ń fi dára wá mọ̀ àti aṣọ tí èèyàn bá wọ̀ pé ibi báyìí ló ti ń ṣiṣẹ́, ibi báyìí ni ó ń rí síi, ibi báyìí ló ti ń ṣe. Àwọn nǹkan tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń ṣe eré ìdárayá? Mo máa ń ṣe eré ìdárayá ní gbogbo ìgbà. Mo máa ń ṣe eré ìdárayá, ó p-- ó ti ẹ pọ̀ jù tàbí ó kéré jù. Ó ní wákàtí kan gérege tí mo máa ń fi ṣe eré ìdárayá. Mo má ń ṣe eré ìdárayá dáradára torí pé eré ìdárayá ó dáa ni fún ara. Ó dè dáa fún.

Ṣé o máa ń gba àwọn ímelì àwọn gujúlíò? Mo máa ń gba ímelì àwọn àròjúlíò torí pé kò sí bí kò ṣe ní wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, torí pé èèyàn ò ní èèyàn ò lè dába ipe a, kó má wọlé kó má jáde.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn tea torí pé tea òní adùn nínú, àmọ́ coffee kò ní adùn kankan nínú. Lóyin ẹnu ti tèmi, torí náà mo fi fẹ́ràn tea ju coffee lọ. Mo lè mu tea dára ju coffee lọ. Mo rí, mo dẹ̀tú fẹ́ràn tea dára ju coffee lọ.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kò ṣe nǹkan tó le. Tó bá ti di ìparí ọ̀sẹ̀, mo máa ń fẹ́ràn a tí í lọ wo eré ìdárayá ní orí ẹ̀rọ amóhùnmáwòrán láti lọ ṣe ìgbáradì, láti lọ ṣe àyà pẹ̀lú àwọn ẹni tí mo fẹ́ràn jù láti dẹkùn kọ́ọ̀rọ̀ kán wín.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Bí mo ṣe máa ń tọ́jú ara mi, mo máa ń tọ́jú ara mi nípasẹ̀ àti máa jẹun dáradára àti kin de máa sùn lásìkò. Kò jú bí mo ṣe máa ń tọ́jú ara mi, kò ju báyẹn náà lọ. Mo dẹ̀ máa ń mú omi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bí mo ṣe máa ń tọ́jú ara mi, ò ju báun náà lọ.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù kò ju moinmoin lọ. Moinmoin jẹ́ oúnjẹ tó, tó ṣàrà lóore, tó dùn, tó sì rẹwà fún ẹni tó bá mọ̀n ṣe. Tí èyàn ò bá rí ẹni tóbá tí ẹ̀èyàn ò bá rí ẹni tó mọ̀ ọ́n ṣe rárá, rárá, rárá, mi ò ní fẹ́ràn rẹ̀ láti jẹ, torí náà mo fẹ́ràn moinmoin dáradára.

Ṣé o fẹ́ràn jijo? Mo fẹ́ràn jijo, ó seni lòrè, ó jẹ́ sì ni ànfàní torí náà mo fi fẹ́ràn rẹ̀. Ó dára fún ara, ó dára fún ìgbáná. Mo fẹ́ràn gídò dáadáa, ó kó, ó jẹ́ ǹkan tó dára lára, mo fẹ́ràn rẹ̀ láti máa lò ó.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Mo fẹ́ràn yíya àwòrán àmọ́ mi ò fẹ́ràn rẹ̀ nínú ilé. Mo fẹ́ràn tí màá ya àwòrán torí ìgbà tí mo wà ní ọ̀dọ̀, mo fẹ́ràn tí màá ya oríṣiríṣi àwòrán nǹkan tí mo bá ti rí torí pé inú mi máa ń dùn tí mo bá ti ya wọn tán pé a ṣé ǹkan tí mo ya lé lé yi. Mo fẹ́ràn yíya àwòrán dára.

Ṣé o fẹ́ràn lílọ sí ilé ìṣẹ̀mbáyé? Mi ò fẹ́ràn lílọ sí ilé ìṣẹ̀mbáyé rárá, rárá. Torí pé ìṣẹ̀mbáyé ní ọ̀nà wọn bí bí oríṣìíríṣìí àwọn òòṣà tí àwọn èèyàn máa ń bọ̀, wọ́n ló máa wá ń bi bẹ́ẹ̀ tó jẹ́ takùn sí ẹ̀sìn tí èmi ń ṣe. Torí náà ni mi ò ṣe fẹ́ràn tí máa lọ sí ilé ìṣẹ̀mbáyé.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Mo ní ìwà tó dára tí mo bá ń jẹun, torí pé mi ò fẹ́ràn láti máa rọjọ tí mo bá ń jẹun. Mo jẹ máa ń jẹun dáradára, mi ń jẹun yànmùyànmù. Torí náà, mo ní ìwà tó dára tí ń bá ń jẹun. Torí pé ìwà ni ẹ̀ṣọ́ fún ọmọ ènìyàn.

Ṣé o wọ aṣọ àgà yọrí ní ibi iṣẹ́? Mo wọ aṣọ àjáyọ̀ rí níbi iṣẹ́ torí pé tí o bá wọ̀, iṣẹ́ ò lè ṣe é ṣe torí aṣọ tó bá wọ̀ láti ilé ó máa bàjẹ́. Torí náà, mo wọ aṣọ àyà yọ̀rí ní ibi iṣẹ́ dáradára.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan torí táyè bá wá tí ó bá ti sí ààyè kò sọ̀run torí ìdí tí mo ti sọ pé táyè bá wá ni pé tí ń bá ti ní iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe ní ibi iṣẹ́ tàbí tí ń bá wà ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mi, mi ò ní sùn àmọ́ tí ń bá síbẹ̀, mo máa sùn.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára, o rí ná. O rí ìwọ̀nba tí Ọlọ́run kadara tó rí. Ojú mi dára, tí mo dẹ́ ń gbàdúrà pẹ́ ki o olorun jẹ́ kò bá mi kalẹ́. Ojú mi dára, ó dára gan ni tí mo féràn rẹ̀ láti máa tun fi ríràn. Ojú mi dára, ó dára pọ̀.

Ṣé o fẹ́ràn ìrẹsì àti àgbàdán? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí pó rọrùn fún mi, àwọn èyàn a máa rí mi. Mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìta gbangba dáradára. Mo fẹ́ràn rẹ̀.

Ṣé o ti fẹ́ràn sí ìṣeré ìrésé ọkọ̀ rí? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìṣeré fèrèsé ọkọ dára dára torí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó, ó dẹ̀ ṣe dára dára. Mo fẹ́ràn rẹ̀